Nípa tí yoga, èmi ò kí ń ṣe yoga àmọ́ nu màá nu, mo máa ń lọ ra mẹ̀sẹ̀ tí n bá ti rí pé lára àwọn eegun ara mi tí ó ti dúró tán, tí mo rí pé ó ti pẹ́ tí mo ti na, mo máa na ara amọ́ pé kí n lo máa ṣe yoga. Èmi ò kí ń ṣe yoga rárá torí kí èmi kí ọ tí ṣe eré ìdárayá, kí n sálọ sókè, kí n sálọ sódò, kí n rìn, kí n nà, kí n ṣe press up, ó ba nǹkan bẹ́ẹ̀ ni èmi máa ń ṣe.